Nígbà ó lọ kẹ́yìn lọ sí London, à kò sí ìgbà tí emí ò lẹ lọ sí London, gbogbo ìgbà tí ebi bá ń pa mi èmi má lọ sí London, àmọ́ nígbà tí mó kán lé tí mí á lé àná, ìrọ̀lẹ́ àná ni mó kán lọ sí London, ọ̀sán là mí kán lọ sí London.

Ba woni, ose maa n daabo bo ayé kòkòre lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹni tí wọ́n ṣe ma dáàbò bo ayé kòkò mì lórí Íńtánẹ́ẹ̀tì ni pé emi ni password, e wo gbogbo wọn bá ṣe ń gbe léèrí fàyè ki Ewé wo kẹ́kẹ̀ẹ́ wọ bá ṣe ń gbin léèrí fàyè kà. File ni ìjọ ti ẹ dùn ló fi léèrí, ọ̀rẹ́ mi ti ma ṣe.